Ti n bá fẹ́ polówó nǹkan, ó pé oríṣiríṣi. Ànd o tun depend lórí, ehm, product ti n ba fẹ́ polówó yẹn ló máa determine bí mo ṣe máa polówó kiní yẹn sí. Ká ní pé bí aṣọ ni, ká ní pé bí aṣọ ni àbí bàtà, àbí bàtà àbí, ehm, àwọn nǹkan tí èèyàn máa ń lò, mo lè polówó ẹ̀ lórí, ehm, status mi boya kí àwọn ọ̀rẹ́ mi tó bá fẹ́ rà, tan bá ní interest si, tan ba fẹ́ rà, wọ́n lè rà n bẹ́. Mo ma, ìgbà mí mo lè polówó ẹ̀ lórí status mi. Bọ́ ká ní pé bí, ehn, bí àwọn technical products ní bíi ti AirPods, phone, Wi-Fi, ehm, àwọn oríṣiríṣi àwọn nǹkan beyen tó jẹ́ tech-- ehm, tech kini àbí home appliances, ó ní nǹkan tan máa ń pè ní Facebook Marketplace. So Facebook Marketplace yẹn ni mo ti máa ń polówó most of àwọn tech. Torí mo mọ̀ pé àwọn tech kini yen àwọn ọ̀rẹ́, àwọn family kiní tí mo mọ̀ wọ́n lè máa le fẹ́ rà. So and especially tó bá pẹ́ ó ní fault kan, wọ́n ń wí ọjà tech mo mọ̀ pé tí màá ta, ènìyàn á máa disturb mi pé, "Ẹ̀yin, étè yọ̀ kan, etí yìí ó lò, etí eléèyè ó ṣe kiní kan." So mo máa prefer láti ta ní, ehm, online yẹn ju pé kí màá ta ní kiní lọ. And most times tí màá fẹ́ polówó ẹ̀, mo kọ̀ máa login sórí Facebook account, ehn, Facebook. Màá dẹ̀ lọ sórí Facebook Marketplace, màá dẹ̀ paste, màá dẹ̀ kọ, ehn, fault tó ń ṣe síbẹ̀. Mi ní cut to details first tó ń ṣe-- ehn, fault tó ń ṣe o. Mo kọ̀ máa sọ pé nǹkan bayi bayi bayi bayi. So màá dẹ̀ kọ sí, màá dẹ̀, màá dẹ̀ post ẹ̀, màá dẹ̀ fi price tí mo fẹ́, ehm, èyí tí mo fẹ́ ta, màá dẹ̀ fí sí. And before i know it, àwọn èèyàn, even ó rí ọjọ́ kan tẹ́kọ́ pé ọjọ́ tí mo post ẹ̀ yẹn lórí Facebook Marketplace, ẹnu òní mo get èèyàn tó máa rà. Mo dẹ̀ rí èèyàn tó rà lọ́jọ́ yẹn. So bi-- mẹ́ní-- tó bá tí màá ti lè post ẹ̀ bẹ́ẹ̀ yẹn sórí Facebook Marketplace, àwọn èèyàn á bẹ̀rẹ̀ síí máa message mi. A máa message mi pé, "Is this still available?" pé ṣé ó sì wà available pé, "Èló mo fẹ́ ta? Èló mo fẹ́ ta?" So èmi náà ṣé a máa negotiate fún un pé àwọn náà làá máa negotiate pé ká ní pé mo sọ pé ten thousand naira mo fẹ́ ta, ṣó nílẹ̀ tí pé ṣé ó ṣe gbogbo àá nine thousand naira ṣé ó gba kiní kan. So and àwọn eléyi tí mo máa fi mú àwọn tẹ́kọ́ pé mo máa, ehm, tí mo máa choose láti ta fún ni, ó depend lórí distance àwa méjèèjì síra. So tó bá pé distance àwa méjèèjì síra toye pé bóyá ènìyàn ló máa bá mi ni o àbí mi ló máa lọ bá. Tó bá pé mi ló máa lọ bá, tí màá rí pé distance wa síra pé kò fi bẹ́ẹ̀ pọ̀ like bí iṣẹ́ pé mo lè yín lọ́wọ́ bí i àwo kíkún, bí iṣẹ́ pé by the time tí màá yọ lára owó ẹ̀ yẹn, èèyàn kò ní ní much mo máa ta fún. But there was a particular time tẹ́kòó pé mo fẹ́ ta Wi-Fi mi nígbà yẹn. Ìgbà yẹn mo wà ní Ilorin tí mo fi post ẹ̀ sórí, ehm, Facebook Marketplace. So man tó wá later padà rà lọ́wọ́ mi lọ́jọ́ yẹn. Ó ní pé kí n máa mú bá òun níbi kan. So ibi tí mo ti lọ mú bá yẹn ó jìnnà sí ibi tí mo wà gan. Like méjèèjì ó jìnnà síra. Wọ́n jì-- wọ́n jìnnà síra wọn gan gidi. So mo sì wá, mo dọ̀dẹ̀, ó sì hán ní ṣé ó wà okay. Mo ní ó wà okay pé tuntun mo rà. So mo sì rà fún un. Mo fún un ní password, mo fún un ní everything tó need. Then ó wá fún mi lówó. Ó fún mi ní owó tí mo-- tí a jọ agree lórí yẹn. Ó tún ṣe wà tó fún mi ní owó mọ́tò yìí tó-- torí ó mọ̀ pé ibẹ̀ yẹn pé owó mọ́tò náà ni. Torí normal àwọn ọ̀rẹ́ kó wá gbà lọ́wọ́ mi bọ̀ torí pé kiní. Torí ìbọn kò ń ṣe gbogbo èèyàn ló máa, ló máa rò bẹ́yẹn. Àwọn mìí kò sí ilé tó kan bóyá ògùn mọ́tò wà àbí ògùn mọ́tò, owó tí ẹ jọ agree lórí yẹn ló máa san. Emí tu feel pé bí àti pé ó tún jẹ́ àgbàlagbà, èmi pé àgbàlagbà èhẹ́n tó kì ń ṣe young person tẹ́kọ́ pé bí àwọn manage owó àbí ìrúnṣẹ́ kiní. So ó, ó san owó, ó san owó ta jọ agree yẹn and after it ó tún, ó tún fún mi ní owó mọ́tò. So most times bẹ̀yen tí màá fẹ́ ṣe, màá fẹ́ post kiní, even the last time tí mo ta AirPod ló-- ní ìgbà tí mo wà ní Ẹdẹ nígbà yẹn, Asada, mo ti ní buyers kan tó yẹ pé òun á ti lọ́rin láti Asada. Ó ti message mi, mo-- a jọ agree ṣe ten thousand, ten thousand. Ó ti message mi. So bó kọ̀ ṣe di, ehm, kí ni ó pe ẹ́? Ehn, ó wá message mi, ó ní pé kì í send ẹ sí mọ́tò. Mo ní okay. Ó ní ó, ó, ó dẹ̀ ti agree pé òun ló máa san owó, ehn, mọ́tò. Fine. Bà tí a máa fi dẹ́ odọ́, ehm, oní driver táa jẹ́ ọ-- driver ṣà sọ pé kò máa gbà two five àbí légun driver sọ pé kò máa gbà bẹ́ẹ̀ yẹn. Tó ṣà wá gba, ó gba phone yẹn, ó gba pa-pa AirPod yẹn. Tó ti pé mo release ẹ, ó kọ̀ sọ pé ṣé kó n send half payment pé tí kiní màá ti lè jẹ́ ọ̀dọ̀ún ni ó máa send, ehm, full payment. Èmi wáa sọ kúrò rárá o pé mi, èmi ò lè ṣe orúkọ bẹ́ẹ̀. Pé tí AirPod bá dọ̀dẹ̀ tó bá later padà san, ehm, full payment kọ́ kí wá ni màá máa ṣe. Èmi áa ṣe máa ké gbé pé kiní kan and he's not somebody i can, ehn, ehn, bí èèyàn tí mo mọ̀, tí mo lè trust for a very long time. So that's how it works and o. That's how it works. So tí màá fẹ́ polówó ọjà orí social media, mo ti máa polówó ọjà, owó ọjà tọdọ mi.

Àkókò, ehm, márùn-ún àbọ̀ láàrọ̀ ni mo máa ń ṣe ètò jíjì mi. Nítorí pé mo fẹ́ràn láti máa jí ní, ehm, kùtùkùtù òwúrọ̀. And ìdí tí mo fi fẹ́ràn láti-- ìdí tí mo ti-- id, wà-- ìdí tí mo fẹ́ràn láti máa jí ní àárọ̀ kùtùkùtù ni pé tí mo bá ti lè jí bẹ́ẹ̀ yẹn, àwọn iṣẹ́ tí màá ń ṣe, tí-- tí màá ṣe ó pọ̀. So tí màá ètè jí, o máa determine bóyá mo máa ètè parí iṣẹ́ tí mo fẹ́ ṣe yẹn àbí mi ní tètè parí. So láárọ̀ bẹ́ẹ̀ yẹn, mo ti máa, mo ti máa set time mi sí nǹkan bí five o'clock, five thirty. So tí n má ti lè gbàdúrà, tí n ma ti gbàdúrà tán then màá bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe. Then, ehm, though nígbà kan, ìgbà kan wà tẹ́lé n gbà tí mo ṣì wà kékeré, tó yẹ pé mo ṣì máa ń lọ sí secondary school n gbà yẹn tó yẹ pé mo máa n, hun mo máa, n máa ń pẹ́ jí n gbe, ń máa ń pẹ́ jí nígbà yẹn mi dé kí máa ń pẹ́ jí nígbà e mi, but ó máa ń r, ó máa ń romi lára láti máa, eh, pé kí màá ètè jí nígbà yẹn. So moṣt though mo kí n pẹ́ dé school náà nígbà yẹn náà, tí màá, tí màá yí. Ó pẹ́ ju gbà k bóyá i yẹ ìgbà tó mú fún late, tó mú mi fún latecomer rí, bóyá ìgbà méjì péré, ni wọ́n mú mi fún latecomer rí. So gbogbo ìgbà tó kù, mo máa ń dé school kó tó di pé wọ́n ń lu ago assembly lọ. Like mo tún máa ń dé school, pẹ́ dáadáa kó tó di pé wọ́n lu ago, ehm, ass. Ó kò yẹ pé there's a way tẹ́ e pé time máa ń rì n gbà yẹn, tẹ́ e pé ó kọ̀ máa ń slow. Ó máa ń slow like five minutes àwádàbí. N torí ìgbà mi mo máa ń rántí de, ẹsẹ̀ mo de tú máa tún fi ń rìn lọ sí school ní gbogbo ìgbà yẹn. So màá wò pé, ah! N gbà tí màá jí ní six o'clock tí mo wẹ̀, tó dẹ́ n ṣe pé mò ń kán jú ò tí mo wẹ̀, tí mo dẹ̀ ṣe wẹ̀ tán. Mo lọ wọṣọ, mo dẹ̀ ṣe wọ tán. O da i ipe nǹkan bí seven náà n máa ń kúrò n ílé. Ká sá ni pé mo kúrò ní seven. A máa fẹsẹ̀ rìn máa rìn lọ sí school. Máa fẹsẹ̀ rìn lọ sí school. Tí màá ti wá dé school, màá tún ṣeré díẹ̀, à tún ṣeré díẹ̀, à tún ṣe àwọn nǹkan mi gan tí ó yẹ ká ṣe kó tó di pé, ehm, assembly lù. So èmi ń kàn rò pé time máa ń slow n gbà yẹn ni, but te èèyàn ṣe ń dàgbà sí, èèyàn a máa discover pé time fast, pé ago ń fast sí i. Ǹnkan tèmi, nǹkan ni, àra nǹkan tèmi observe ni yẹn o, personally. So then tó bá ti wá di pé, ehm, ìgbà tí mo wá dàgbà tí mo wọ university, n gbà yẹn mo máa ń struggle láti jí, mo i pe mo máa ń struggle láti jí but à tètè máa jí láàrọ̀ kùtùkùtù bẹ́ẹ̀ yẹn kò kí máa ń ṣe sí mi lára o mò ọmọ ekérè náà, a fẹ́ sùn, èmi kì n máa n dedé sùn bẹ́ẹ̀ yẹn lọ́sàn-án. So ìgbà tí mo dé secondary school, eh, university náà, ó mọ́ mi lára díẹ̀. Máa ń pẹ́, ẹ̀yìn ó tie wá fún mi ní time láti máa pẹ́ jí dáadáa. So torí pé ó ti wá fún mi ní time láti máa pẹ́ jí yẹn, mo wá ń tètè jí, torí ẹ́ mo wá ń tètè jí. So èmi máa ń feel pé ṣé pípẹ́ jí tẹ́tẹ́, torí o máa ń tètè, tọ máa ń jí wá n gbà yẹn tán kí jẹ́ kí ẹ̀eyan, kí ẹ̀eyan á sùn dáadáa làárín ló máa ń jẹ́ kí a pẹ́ jí. Tó máa ń dá bí e ni pé a fẹ́ sùn. So time tẹ́ kí n mo má ní time láti sùn tẹ́ ẹ́ pé bóyá ìgbà mi bóyá nine mo ṣẹ̀ tọ níṣẹ́ láárọ̀. So mo sì máa ní time láti sùn dà nǹkan bí seven gan-an, seven tí-- ni ìgbà mí gan-an dírà eight tó e pé màá kọ̀ jí ní eight o'clock, màá kọ̀ wẹ̀ ni. Máa dẹ́ gbọná, ma wo, thirty minutes màá fi wọ inú school, màá ti dé inú class. So mo wá n notice pé sch secondary-- university mo ti wá ń get pé, ah! Ìgbà yẹn ni mi o wá need alarm láti máa jí mọ́. Màá kọ́ sùn tó bá ti di five o'clock torí àwọn-- èmi feel pé torí àwọn nǹkan tó ti mọ́ mi lára láti secondary school yẹn náà ni. Bá ti lè jí five o'clock, mo ti máa jí sílẹ̀. E mi gan-an three o'clock gééle mo ti máa la ju sílẹ̀. Tí mo rántí ara n gbà tí mò wa n ẹ́keré, ó máa n r, ó rare kó tó di pé mo jí sílẹ̀ lóru, mi sùn, mi rọrùn sùn lóru. Ó rare. Torí ìgbà yẹn gan-an, tá àwọn ẹ̀gbọ́n mi gan-an bá ń sọ̀rọ̀, àwọn aunty mi àti, eh, àwọn cousin mi tó bá tún ti dàgbà o, tó máa ń sọ̀rọ̀ nípa pé, ehn, pé, ehm, kí ló orúkọ ẹ? Eku iṣe reré lórí sílì. Náà pié, "Ah! Mi mọ̀ bí eku ṣe ń ṣe lórí sílì." cos throughout alẹ́ mo ti sun lọ. Mi ò rò ó ní ìgbà kan rí ní ìgbà tí mò wa ń ẹ́keré o. Àfi à tún ṣì pé a, pé mo fẹ́ jí, pé mo tọ̀. Jí tọ̀ yẹn náà nìkan ló lè mú, i yẹn ṣẹlẹ̀. Bóyá mo jí tọ̀, tó le sọ fún mo lè sọ pé mi ròrun sùn ní, ehm, ọ̀sán, mi ò rò bó ṣẹlẹ̀ rí. So gbogbo àwọn kíní yẹn, gbogbo àwọn kíní yẹn ló, eii, ló sum up sí pé okay o, máa, pé àkókò mélòó ni máa ń jí. So ìgbà tó máa fi yá, tí máa fi jáde secondary-- university gan-an báyìí, láti máa jí ní àárọ̀, ó ti wá mọ́ mi lára gidi. A ti máa jí láárọ̀ ti wá mọ́ mi lára gidi tó yẹ pé tí màá sùn, mi need alarm. By five o'clock latest mo ti máa jí.

Ti má ti lè ní, ehm, ìdènà ní orí ọkọ̀ mi bẹ́yẹn, mi kì í máa dojú kọ́ fún ara mi. Tó bá yí pé nǹkan tó pé mo lè ṣe, pé a bí i bá kí nǹkan dọ̀ mí sí ní, àbí bí bá kí nǹkan sáré change àwọn nǹkan, mo mọ mo lè sáré ṣe. But tó bá ti lè di pé ó ti di àwọn nǹkan tó jẹ́ complex tó jẹ́ pé ó máa require attention àwọn, àwọn professional láti handle rẹ̀, mi ò ní fọwọ́ kan mú kọ máa. Ìdálátọ́ kí ibi tí mo wà jìnnà sí ọ̀dọ̀, eh, mechanic tó lè bá mi ṣe, mo lè pe pé, "Hello, pé nǹkan bá ẹ bá ènìyàn pé ṣé o lè wá bá wa síbí ko wa bá mi, kó bá mi tún ìkọkọ yẹn ṣe." Tó bá dẹ̀ sọ pé òun máa wá, fine. Tó bá dẹ̀ sọ pé òun busy, mo lè dúró dè because màá máa mi like kí just anybody, ẹni tí ò ti fọwọ́ kan mọ́tò yẹn rí kó yé dé máa tún nǹkan ṣe because nǹkan ṣe gbogbo àwọn èèyàn tó jẹ́ mechanic ló mọ iṣẹ́ ẹ̀hen. Wọ́n á tún lọ bá nǹkan, wọ́n á tún lọ bá nǹkan jẹ lórí ẹ. So and èmi tún feel pé nǹkan tó tí ń, tó ti ń tu ṣe for a very long time, ó ti máa mọ àwọn, eh, ó ti máa mọ ó wẹ̀ ju ǹkan tó ẹ pé bóyá for the first time. Ní ṣo ó ló máa ń jẹ́ kí máa gbe fún àwọn tó jẹ́ pé mo mọ̀ pé wọ́n ti mọ̀ nípa ọkọ, eh, mọ́tò. Ju pé kí máa gbe fún just, ehm, any random people lọ. So tí òǹkọ̀ọ̀ bẹ́yẹn bá ti lè ṣẹlẹ̀ bẹ́yẹn, tí òǹkọ̀ọ̀ bẹ́yẹn bá ti lè ṣẹlẹ̀, mo máa pe mechanic mi só kó wá wo, kó wá tún un ṣe. Then tó ẹ pé ibi tó wà wa wà jìnnà sí, ehm, ibi tí mo wà jìnnà sí ìgboro, like ó jìnnà gan-an kan sí ìgboro, àbí ó jìnnà síbi tó ẹ pé ó ti lè sáré wá bá mi tún ṣe bí i bá bí i mo wà ní ìlú kejì, à kí ni kan tó ẹ pé òun mọ́tò tó lè wá bá mi tún ṣe, ó ti máa, máa pọ̀ jù. Mo lè wá lébèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé o lè recommend anybody ní dà because wọ́n máa ń, gbogbo wọ́n máa ń ní contact ara wọn tó lè bá mi tún ṣe because I don't just meet why anybody just anyhow kó máa fọwọ́ kan. So ẹ kò ní bàjẹ́. But ó máa ń rí ẹ̀ kan tó lè pé, eh, mọ́tò mi máa ń bàjẹ́ bẹ́yẹn, ó máa ń rí ẹ because, eh, kó tó di pé mo jáde lọ sí distance tó ẹ pé mo mọ̀ pé ó jìnnà, mo ti máa gbe fún me-- sé mechanic náà kó go through it, kó lè ní, kó lè yọ any fault tó bá, tó bá ṣe, kó lè yọ àwọn fault yẹn jáde kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní travel because lọ́nà. But a lè wá rí ìgbà mìíràn tó ẹ pé ǹkan sọ̀bí máa jẹ́ ẹ̀ṣẹ̀ tó ẹ pé tó bá máa ṣẹ̀ṣẹ̀ ka àwọn kíní ẹ̀ gan-an, unexpected, ehm, kíní máa tún máa jáde láti ara ẹ̀. So but èmi kò ní ìgbà pé tí ẹ̀ ń bá, tí ẹ̀ ń bá service ẹ̀ to, ehm, to the point, ó máa release gbogbo ẹ̀hen. So ìgbà àwọn unexpected kíní yẹn kó máa, ó lè jẹ́ kò ní jú wípé bí i bá kí ẹ̀yàn dọ̀ mí sí àwọn ibì kan, ò kí ẹ̀yàn ṣe ìbílẹ̀ sí àwọn ibì kan, kí ẹ̀yàn mú ibì kan, kí ẹ̀yàn, kí ẹ̀yàn gba wọ́n lẹ̀ dáadáa. So ju pé àwọn complex ni tó ẹ pé aṣa máa ṣe kíní ṣe kíní. But ká ní pé bí táyà ẹ̀hen, bóyá táyà ló lọlẹ̀ àbí táyà-- gbogbo náà ni mo ti máa ṣe náà o. But ká ní pé bí táyà ló ṣe kíní, ẹ̀yẹn bẹ́ẹ̀ mo sì máa ń gbe fún àwọn kíní because wọ́n fọwọ́ kan engine inú mọ́tò, eh, ìtaná tí ń ṣe ìyẹn. So ìyẹn ò lè really really affect, ehm, inú mọ́tò yẹn. So bí mo ṣe rí ọ̀rọ̀ nípa ìbéèrè rẹ tó sọ pé báwo ni mo ṣe máa ń kojú ìdènà, eh, ọkọ̀. So bí mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀ ni. Mo sì máa ń kojú ìdènà ọkọ̀ lele yi. So and ó tún ní ìgbà mìíràn tó ẹ pé ó máa gbé àwọn ọwọ́ kan yọ jáde tó jẹ́ pé èmi gan-an, mi ò ní understand ẹ̀. Mi ò ní understand àwọn ọwọ́ tó ń gbé jáde pé kí ló ń ṣẹlẹ̀, kí ló ń ṣẹlẹ̀. Àwọn ọwọ́ táa máa gbé jáde tó ẹ pé kí ẹ̀yàn mọ̀ pé ó ti jẹ́ pé kíní. So ó jẹ́ kí máa tún kó máa, ìyẹn wọ́n máa ní nǹkan tó máa ń pè ní deep servicing. So deep servicing yẹn ló ti máa yọ, ó ti máa tú sílẹ̀. But ǹkan tó ṣe ni pé mọ́tò mi ò kí ń ní fault náà. Tí ẹ̀ máa ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò tó ẹ pé tí tún lè yan rà, there is higher tendency wà kó jẹ́ pé wa máa enjoy ẹ̀ for like five years, ten years, kò ní ní fault kankan. So ká ní pé second hand lẹ ní ò ń rà and ẹni, owó ẹni tó jẹ́ tí ra lọ́wọ́ ẹ̀ bóyá ó ní nǹkan tó fi ń ṣe tẹ́tẹ́lẹ̀, ẹ̀hen. So ìyẹn ló lè máa jẹ́ kí mọ́tò yẹn máa fi ní fault tó ẹ pé a máa gbé kiri, a máa ṣuríṣurí kankan. So mostly kò kí ń ní fault. Fault wá, bó ní pé kí ẹ̀yàn ṣe ti gbọdọ̀ lọ fún servicing, kò ṣe and that's why o ti dá kí ẹ̀yàn ra good grounding of car, kí ẹ̀yàn kí n tó dé ibi rà just anyhow. So àwọn all these normal maintenance, normal maintenance tó yẹ, mo sì mọ̀ pé ọkùnrin sì ń mọ̀ nípa mọ́tò ju obìnrin lọ. So àwọn normal maintenance tó pé tí ẹ̀ ń bá ṣe tó ẹ pé kò kí ń cost ẹ̀hen. Àwọn yẹn ni mo mọ̀ ọ́n ṣe.

Mo máa ń pa àwọn fáìlì mi mọ́ dáadáa. Mo máa ń pa àwọn fáìlì mi. Ó ti pẹ́ tí mo ti, fáìlì tí mo ń lò presently, ó ti pẹ́ tí mo ti ń lò. Bí ọdún, àwọn ọdún, ọdún márùn-ún, àbí mẹ́fà sẹ́yìn ni mo ti ń lò fáìlì tó wà lọ́wọ́ mi yi. Ó ti pẹ́, ó ti pẹ́ tí mo ti ń lò. Ó ti pẹ́ tí mo ti máa ń fẹ́ ní sọ pé mo máa change ẹ nú. Kò ṣe pé kò sí nnkan tó ṣe o. Kò sí nnkan tó ṣe, but pé kí n kọ change ẹ sí recent, àwọn present recent fáìlì nísìnyí. Òun ni mo kọ tún ń dába lè lórí. Kò ṣe pé tí máa kó nnkan sínú ẹ pé kò ní dúró. So òun ni, òun ni mò ń dába lè lórí. So àwọn fáìlì mi yẹn mo máa keep ẹ. And nnkan tí mo máa ń keep sínú fá-- mo jẹ́ nnkan kan tí ẹ kú, mo máa ń keep nkan dáadáa. Even àwọn pictures tó jẹ́ pé mo ti yà látigba tí mo ti wà ni kékeré. Ó sì wà lọ́wọ́ mi like tẹ́lẹ̀ pé ó ṣì, ó ṣì like,, kids o. Ǹkan gangan tó fa niyen. So mo jẹ́ eyan kan tí o máa ń pa fáìlì mi mọ́. Mo jẹ́ eyan kan tí ó máa ń pa fáìlì mi mọ́. Torí at any point in time ni leyan lè need, information nípa ẹ̀. At any point in time ni eyan lè need information nípa lára fáìlì ẹ. So òun ló máa ń jẹ́ kí n pa, òun ló máa ń jẹ́ kí n pa fáìlì mi mọ́ dáadáa. Torí at any time ni leyan lè need kíni. So kò wá ní di pé o wá bẹ̀rẹ̀ sí ní ń wò kiri. Ò ń wò lọ sókè, ò ń wò lọ sódò láti gé ọ wa ní ẹ̀hẹ̀n. So òun ló máa jẹ́ kí n keep fáìlì mi. Mi ò dẹ̀ tí ń dédé ń gbé fáìlì mi jáde kúrò nínú ilé. Mi kì í dédé gbé e jáde kúrò ní ilé. Ilé ló máa ń wà láti àárọ̀ di alẹ́. Inú ilé ló máa ń wà ní gbogbo ìgbà. Tí mbáa fẹ́ wá travel nìkan ni mo máa ń gbé. And idi tó máa ń jẹ́ kí n gbé tí máa fẹ́ travel nìkan ni pé, tí wá jẹ́ pé ibi tí mo lọ yẹn, ibi tí mo ìní padà wá ilé bí ẹ́, eh, for a very long time, tí mo dọ̀ pé mo lè fẹ́ need anything ninú fáìlì yen at any point in time. So màá kúkú gbe dání. Màá gbe dání. So nnkan tó máa ń jẹ́ kí n gbé, ehm, nnkan tó máa ń jẹ́ kí n gbé fáìlì mi nìyẹn. Ǹkan tó máa ń jẹ́ kí n gbé, eh, fáìlì mi dání nìyẹn. So that at any point in time tí mbáa, tí bá needi ẹ, mo máa lè rí i lò. Mo máa lè rí i lò ní anywhere tí máa wà. So nnkan tó máa ń jẹ́ kí n gbé fáìlì mi kiri nìyẹn. Mo déẹ̀ tí notice pé àsìkò àtijọ́ tí mo ti ń lò fáìlì, mo jẹ́ kí mo ti ń pack àwọn nǹkan mi mọ́ dáadáa. Mo ti notice pé mo wà very, very-- ẹ̀yan look very professional because sometimes gan tí máa mú àwọn nǹkan jáde, fáìlì mi jáde, gbé mi jáde pé ó ti pẹ́ tí years yẹn tí pẹ́, jáde ten, fifteen years ago. Àwọn ènìyàn máa surprise pé how come tí mo fi keep kíni tó save, like tó fi, ṣe kíni bí ẹ léyi. So wọ́n máa rò pé how come tí mo fi keep kíni tó fi ṣe bí ẹ léyi So wọ́n lè ní mọ̀ pé, wọ́n lè mọ̀ pé mo good nípa bí pa kí keep fáìlì dáadáa. So mo jẹ́ eyan kan tí ẹ kú, o good nípa kí keep fáìlì dáadáa. So, so that anytime tí máa need nǹkan, kò ní ṣe kí màá ṣẹ́ wá máa lọ sókè lọ sódò, màá máa gbárí mi mọ́ ogiri. Màá gbárí mi mọ́ lè láti, láti get nǹkan tí mo fẹ́ get ẹ na So òun ló fi dáa kí ẹ̀yàn máa ṣe àwọn nǹkan ẹ ní dáadáa. So that by the time tí o máa fi need anything from it, ò ní máa lọ sáré lọ sókè, ò ní máa lọ sáré lọ sódò torí pé ẹ̀hẹ̀n. So that's how I keep all my files intact. So bẹ́ẹ̀ ni o. Mo jẹ́ eyan kan to ye pe mo máa keep fáìlì dáadáa. Gege bi question yen se sọ pé ṣé o máa ń pa àwọn fáìlì rẹ mọ́. Bẹ́ẹ̀ ni. Mo máa ń pa àwọn fáìlì mi mọ́ dáadáa. Mo sì ní fáìlì láti ìgbà tí mo ti wà nínú nursery one. Ẹ̀kùn ọṣẹ fihàn ní certificate kg. At nursery one, nursery two rather. Ni mo ti máa ń fun eyàn ní certificate. So mo sì ní fáìlì àwọn, nursery two certificate dání. Mo sì ní i dání dáadáa tí mo keep ẹ ni o. Just for, ehm, future reference. So mo, mo fẹ́ràn láti máa pa àwọn fáìlì mi mọ́ dáadáa.